Bẹ́ẹ̀ni, mo mọ̀ díẹ̀ nípa bí a ṣe ń tún àwọn nǹkan ṣe àti pé mo tún fẹ́ràn ìmọ̀ kan. Tún nǹkan ṣe túmọ̀ sí pé ká má bá a jẹ ká sọ òǹkà náà ní kánkán, ṣùgbọ́n ká gbìmọ̀ láti fi ṣe nǹkan mìí tàbí tún lò. Ó jẹ́ ohun pàtàkì torí pé ó ń ràn wá lọ́wọ́ láti dá ayé wa bọ̀, láti di ìgbín kún àti láti fi owó pamọ́ ní ilé. A lè tún ọ̀pọ̀ nǹkan ṣe bí àpẹẹrẹ igo omi tàbí igo soft drink. A lè lo wọ́n gẹ́gẹ́ bí àgbàda kékeré fún òdòdó tàbí ewé. Àwọn àpótí katọn tàbí púlásítìkì, a lè lo wọ́n láti fi pa aṣọ ìwé tàbí bàtà. Kò sí dandan ká sọ gbogbo nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀. Díẹ̀ nínú wọn tún lè wúlò gan. Mo tún mọ̀ pé a lè tún aṣọ ṣe. Bí aṣọ kan bá yà díẹ̀, a lè mú padà. Bí aṣọ kan kó bá tún dára fún wa mọ̀, a lè fún ẹlòmíràn tàbí yí padà sí cleaning rag. Èyí jẹ́ kí a má ṣe fi gbogbo nǹkan sí àpò ìdọ̀tí. Nípa oúnjẹ pẹ̀lú, a tún lè tún nǹkan ṣe bí ìrẹsì tàbí stew bá kú. A lè tún gbóná. A tún lè lo stew yẹn ṣe spaghetti tàbí noodles. Bí àkàrà bá ti le díẹ̀, a lè tún gbóná. Gbogbo wọ̀nyí jẹ́ àpẹẹrẹ pé a lè lo ọgbọ́n wa láti máa ṣe oúnjẹ, láti máa sọ oúnjẹ nù. Tún nǹkan ṣe tún nǹkan wá ní sùúrù àti ìmọ̀lára ìtọ́jú ayé. Nígbà tí a bá ń tún nǹkan ṣe, a ń kó ara wa pé kò sí ohun tí kò níye. Ó tún ń jẹ́ kí a mọ̀ bó ṣe ìyẹ́ka lóhùn tí a ní dáadáa. Kì í ṣe gbogbo ohun tuntun ni a nílò. Díẹ̀ nínú ohun àtijọ́ tún lè ṣiṣẹ́ dáadáa ní gbogbo rẹ̀. Mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Mo sì rò pé ó jẹ́ ohun tó dára gan. Ó ń ràn wá lọ́wọ́ láti fi owó pamọ́, láti dá ayé wa bọ̀ àti láti fi hàn pé a ní ìmọ̀lára ìtọ́jú. Tí gbogbo wa bá kọ ẹ̀kọ́ yìí, ayé wa yóò mú ìdọ̀tí yóò dín kù. A ó sì tún ní ìtẹ́lọ́rùn pé a ń ṣe ohun tó dára fún ara wa àti fún ayé.